Ìmáa kọ ìgbékalẹ̀ iṣẹ́ ò kí ń ṣe ńǹkan tó rọrùn. À ní ọ̀pọ̀ ìgbà, à, mo máa nílò ìrànlọ́wọ́ nígbà mi láti fi kọ àwọn ìgbékalẹ̀ iṣẹ́ kọ̀ọ̀kan tí mo bá kọ̀ ní ibi iṣẹ́. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ré, à, láti máa sọ pé bí àyàn nílò ìrànlọ́wọ́, kò n ṣe pé bóyá pé, à, ìrànlọ́wọ́ lọ́wọ́ gbogbo ilé iṣẹ́ lẹ́nu ìrànlọ́wọ́ àwọn kọ̀ọ̀kan, torí, à, mí máa ṣe déédé ni ó ṣe pàtàkì jù lẹ́nu iṣẹ́. Fún ìdí èyí tí máa ń ní láti kọ ìgbékalẹ̀ iṣẹ́, mo máa ń gbé gbogbo oríṣiríṣi àwọn t'a jọ wà ní post lọ́lọ́kanjọ̀kan, bí àwọn tó ṣe pé bóyá iṣẹ́ tí wọ́n ní bí supervising àwọn managers, gbogbo wọn papata. Ma ṣàpè wọ́n láti, láti pe wọ́n jókòó kalẹ̀ láti sọ pé kí ó yá, à, iṣẹ́ ni tà bá ṣe yìí o, ìgbékalẹ̀ rẹ o, báwo ni kí a ṣe ṣe? Lórí ìjókòó kan tí gbogbo wa sì máa sì tí oníkálùkù sì máa mú, à, àbàwá. Bí àpẹẹrẹ, mo ti ṣisẹ́ níbì kan rí tó jẹ́ pé mo ti máa ń-- ìdí tí mo fi tó fi rí báyìí tí mo fi sọ báyìí ni wípé mo ti dá ṣe ìgbékalẹ̀ rí tó jẹ́ pé ìgbẹ́yìn rẹ̀ ó fi bẹ́ẹ̀ ṣe dáadáa tó, à, bí ibi iṣẹ́ mo ti ṣe, tí mo ti ṣe manager ní ọdún kan lọ́hùn-ún tó jẹ́ pé mo máa ń pín iṣẹ́ fún àwọn èèyàn ní ṣíṣe. À, ìgbékalẹ̀ lórí, ẹ́ń, nítorí ilé iṣẹ́ bread ni, ilé iṣẹ́ tí mò ń sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí. Àwọn tí a sì ń kó ṣẹ́ fún iná ni àwọn òṣìṣẹ́ lọ́lọ́kanjọ̀kan. Alákọ̀ọ́kọ́ náà ó bẹ̀rẹ̀ láti orí àwọn tí wọ́n ó lọ flour tí wọ́n, tí wọ́n ó gé bread ní ìkéré ìkéré ìkéré ní, ẹ́, size tí yóò wà. A, nígbà tí wọ́n bá gẹ, tí wọ́n bá gbé fún wọn tán bẹ́rẹ́ báwọ̀nyẹn, ẹ́, tí wọ́n bá ti ń, tí wọ́n bá ti ń ge tán, ọ̀dọ̀ àwọn, à, tí ó lọ náà ni àwọn tó jẹ́ pé wọ́n ó dà sínú iná. Tí wọ́n bá ti wà dá sínú iná, tí wọ́n bá ti jí iná, à, wọ́n á gbé bọ́ọ́tà sí ọ̀dọ̀ àwọn tó jẹ́ pé wọ́n ó yọ. Tí wọ́n bá ti yọ tán, wọ́n á sì wá gbe lọ sí ọ̀dọ̀ àwọn tó jẹ́ pé wọ́n á jẹ́ kí a tẹ́gùn fẹ́ sí i, wọ́n á sì ṣe wá fi sí inú ọ̀rá. Lẹ́yìn tí wọ́n bá fi sínú ọ̀rá tán, wọ́n á sì ṣe gbé lọ sí, à, abẹ́ ibi kan. Abẹ́ ibi tí wọ́n bá gbé lọ yẹn láti lọ tó sódò àwọn tí wọ́n ń pè ní clerk. Àwọn clerk yìí ni wọ́n ó ka iye rẹ̀ tí wọ́n ó kọ̀ sílẹ̀ pé iye bayíì ni àti iye báì báì báì. Kótó wá dé pé àwọn tí wọ́n ń pè ní rep, wọ́n ó sì wá jáde wá láti, wọ́n ó sì wá jáde lọ́wá láti lọ gbé láti kó sínú ọkọ̀ láti lọ fi tà wọ́n. Ṣùgbọ́n gbogbo kíní yìí ò kí ń ṣe ńǹkan tó rọrùn nípa pé bá ṣe ń kọ́ sílẹ̀. Torí, ohun tí jẹ́ kó le jù náà ni pé àwọn àìmoye èyàn ló wà nínú ayé, torí pé àwọn ẹlòmíràn, ẹ́, ìwà olè tí wà nínú ẹ̀jẹ̀ wọn láti wá jalè ni ohun tí wọ́n wá ṣe. Fún ìdí èyí, a ní láti ṣe jẹ́jẹ́ ká mọ ohun tí à ń ṣe ká mọ bá ṣe ṣe ìgbékalẹ̀ iṣẹ́ dáadáa tí kò fi nínú sí ààyè kan kan fún ẹnikẹ́ni láti, à, gbé rú wá láti ẹ́yìn láti mú ọjà tàbí láti ṣe, à, màgòmágbó àbí gbàgù mọ̀gò lórí ọjà náà. Fún ìdí èyí, ìgbékalẹ̀ iṣẹ́ wà ó ṣe kókó gan-an. Torí mo ṣe ni mo sì máa ń farabalẹ̀ tí mo máa ń ṣe ìgbékalẹ̀ yìí tí ó ti máa ń ṣe tó nígbà náà lọ́hùn-ún. Àwọn àṣẹ kọ̀ọ̀kan sì máa ń wà, àwọn kànkan sì máa ń yọ lọ̀títí pé àwọn tí pé wọ́n ti dá òle mọ́ nínú àwọn òṣìṣẹ́ yìí, wọ́n ó padà jí ọjà tó jẹ́ pé àìṣẹ̀ máa gbìyànjú àti ṣí bó ṣe jẹ́ ni. À, ṣùgbọ́n bí iṣẹ́ mìíràn tí mo wá rí yìí ló jẹ́ kí n wá rí gẹ́gẹ́ bí pé, ló jẹ́ kí mo wá padà wá rí gẹ́gẹ́ pé, à, kò kí ń ṣe pé, à, mí máa ṣe iṣẹ́ yìí nìkan. À, bó bí kí ọmọ gbìyànjú àti ṣe láti, láti, gẹ́gẹ́ bí kí ẹ̀yin máa gbìyànjú àti, à, láti, à, máa ṣe jẹ́jẹ́ òun nìkan ni ó gbà bí kì í ṣe pé ìfọwọ́sowọ́pọ̀. Fún ìdí eyìí, ìgbà tí mo sọ pé bá tí mò ń kẹ́yìn ṣe ìgbékalẹ̀, tí mo gbé, tí mo kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́ náà ní àná alánà án yìí tó jẹ́ ọjọ́ àìkú, ọjọ́ ìsinmi. À, tó sì jẹ́ wípé pẹ̀lú ìrànlọ́wọ́ gbogbo àwọn tí wọ́n wà ní ibi iṣẹ́, òun ni mo lò. Ìdí, nítorí nígbà tí mo dẹ̀, mo ti sì ń ṣíwà ní ìsìn, ó ti pẹ́, ó ti lọ bí ọdún oṣù bí mẹ́fà báyìí tó jẹ́ pé tí màá ti fẹ́ kọ àgbékalẹ̀ iṣẹ́, màá ní láti gbé gbogbo àwọn ọ̀gá lọ́gà lọ́gà jókòó kalẹ̀ láti jẹ́ ká jọ kọ́, ká jọ fi mọ́ pápọ̀ ṣojú kan, ká jọ ṣe kí gbogbo wọn kó lè dùn, kí gbogbo wọn lè, kí gbogbo wọn lè, à, kí gbogbo wọn lè kàn sí i. Nítorí pé mí máa dákọ́, àkóbá gidigidi gan-an ló ń ṣe. Ó sì ń jẹ́, ó sì ń jẹ́ kí ìfàsẹ́yìn máa bá iṣẹ́. Ìdí nìyẹn tí mo sì ń gba, tí mo fi ń gba, à, tí mo fi ń gba àwọn yòókù náà láàyè láti ṣe kíni, láti jẹ́ ká jọ fi ọwọ́ sowọ́pọ̀, ká jọ nìkàn jọ kọ àgbékalẹ̀ iṣẹ́ lọ́lọ́kanjọ̀kan kí gbogbo ẹnì bá máa dán mọ́ránmọ́rán. Láti bí oṣù mẹ́fà tí mo ti sì ń ṣí ilé yìí, mi ò tí ì rí akùdé kankan lórí ẹ̀ torí ojoojúmọ́ ni ọjà n pé tí a sì ń kọ́, tí, ẹ́, ọjà sì ń jẹ́ bó ṣe yẹ kó máa jẹ́, èyí tó yẹ́ ká tà nàá là ń tà. Ẹ́, a kì í, ọjà kì í fi bẹ́ẹ̀ ṣẹ́kù bí ìgbà tí mo máa ń sọ pé kí mò ń da kọ. À, fún ìdí èyí, a, tí a bá sọ pé gbàwo ni mò kẹ́yìn kọ́ṣẹ́. Ìgbà tí mò ń kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́ kò tí pẹ́ rárá. Bí ọ̀sẹ̀ bí méjì sí, bí, bí àná àbí ìjẹta.

Tábìlì ibi iṣẹ́ mi ò dára rárá. Ah, lótitọ́ bí tá bá ní ká máa wo gbogbo àwọn tábìlì òṣìṣẹ́, tá bá ń sọ nípa ọ́fíìsì lọ́lọ́kan o jókan, torí ọ́fíìsì náà ni ọ̀dọ̀ mi. Tá bá ń sọ ọ́fíìsì lọ́lọ́kan o jókan, a rí pé orí tábìlì ó bá, ó máa ń, ó mọ, ó máa ń wà organized. Ó tún mọ̀ pé, láìpẹ́, ó máa ń tó dáadáa, tó je pé ibi tó ye kí ìwé wà níwe wà. Táwọn ìwé bá pọ̀ nbẹ́ẹ̀, wọ́n máa ń to ìwé sórí ara wọn lọ̀lokan o jókan, ní gbogbo àwọn tábìlì ibi iṣẹ́ tí mo sábà máa ń rí. Ṣùgbọ́n tábìlì tèmi ò rí bẹ́ẹ̀ o. Tábìlì mi kódà a lè fi wé ohun tí ó ti ẹ́, tí ó ti ẹ́ dán mọ́ráínmọ́ráín, torí ọ̀tọ̀ níbi tí ìwé wà, ọ̀tọ̀ níbi tí igba wà, igba oríṣiríṣi. Boya nítorí ibi tí mo ti wá ń, tí mo ti wá ń ṣiṣẹ́ ni. O fà tí tábìlì mi fi rí bẹ̀e. Èmi ni manager ilé-iṣẹ́ búrẹ́dì. Fún ídi eyìí, gbogbo, kí n kódà gan, orí tábìlì mi ò ní, ah, ọ̀wọ̀ tó tó bẹ́ẹ̀ torí àti ajá àti ẹran ní, gbogbo àwọn oṣìse ló sábà máa ń wọlé. Torí pé nínú ọ́fíìsì mi yìí, orí tábìlì wà. Nínú ọ́fíìsì mi ṣìrẹ́, ẹni tó fẹ́ bu flower, ẹni tó fẹ́ gbé nylonù, ẹni tó fẹ́ gbé ohun tó fẹ́ fi ṣiṣẹ́, oríṣiríṣi nǹkan ẹni gbogbo awon osiṣe pátapata. Kódà àwọn ọmọ-ọmọ charge nínú ọ́fíìsì mi. Fún ìdí èyí gbogbo, ah, kò fi bẹ́ẹ̀ sí, kò fi bẹ́ẹ̀ sí àpọ́nlé kan fún inú ọ́fíìsì mi. Fún ìdí yìí náà, tábìlì mi náà ò kàn rí rádaradáa. Kò, kò ṣe rí. Kódà ojú a máa ti mi ń gbá mi ti àwọn àlejọ bá wámi wá, bí wọ́n bá wá kí mi ní ilé iṣẹ́ láti kí n bí wọ́n fẹ́ bá mi sọ̀rọ̀ àb'on fẹ́ mú nǹkan wá tí, ah, à bá lá, a bá ní ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì táa fẹ́ sọ. Torí tábìlì yìí, ah, ìdójútì ńlá gbáa ni nígbà mìíràn. Páàpàá jùlọ, ah, ní gbogbo ọjọ́, ọjọ́ ajé tá bá seṣẹ bẹ̀rẹ̀ iṣẹ́, ibe ò kín dáa rárá. Ọjọ́ tó tún máa ń ṣe rí díẹ̀, òun ní ọjọ́ àbámẹ́ta nìyẹn. Ọjọ́ tí, torí ọjọ́ àbámẹ́ta, a kì í sábà ṣe iṣẹ́ lọ́jọ́ náà. Àwọn tí wọ́n kìrí ọjà lọ nìkan ni wọ́n sábà ṣe iṣẹ́ ní ọjọ́ tí mo ṣọ yìí. Ah, fún ìdí èyí, orí tábìlì mi ní gbogbo ọjọ́ iṣẹ́, ó sábà máa ń rí rádaráda ni. Ó wù ẹmí náà kí tábìlì mi rí bí i tí àwọn tá mọ́ ń, àwọn ẹyi tá máa n sábà rí káàkiri àgbàlá ayé, ah, tí tábìlì wọn a máa dán, láti máa ṣe, tó fi máa ń dùn wò, tó máa ń dùn wò lójú. Torí tá bá ń sọ̀rọ̀ nípa ọ́fíìsì, ó yẹ kí ọ́fíìsì máa dán. Ọ́fíìsì níbi tí o jepé ẹyan lè mú àlejò wọ̀, tí èyan o sì bá wọn sọ̀rọ̀ sí oríṣiríṣi. Kódà gómìnà le fẹ́ wá'yan wàá a mọ nǹkan tó le ṣele lọ́la. Ṣùgbọ́n inú irú bí, tí gómìnà bá wọlé gan, kò ní fẹ́ lè dúró púpọ̀. Torí, ah, inú ọ́fíìsì mi kò fi bẹ́ẹ̀ rẹwà dáadáa. Tábìlì mi ṣìrẹ́ kò fi bẹ́ẹ̀ rẹwà náà tó. Ah, ṣùgbọ́n mò ń gbìyànjú àti ṣe iṣẹ́ lórí rẹ̀. Pàápàá jùlọ, ah, ní kíákíá kíá bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Torí a mọ irú ipò ta lè wà lọ́la. Lóòtọ́ ọ́fíìsì kéré fún gbogbo torí ẹni tó, ènì tó tún anfàní wípé àwọn ọjà táa ní ní, àwọn ọjà táa ní ní ibi iṣẹ́ wa, àwọn ohun táa fi ń ṣe àwọn ọjà wa, ah, ọ̀dọ́ mì ná máa ń kó pamọ́ sí. Tan ba sì fẹ́ nílò rẹ̀, ọ̀dọ́ mì ná tí wá kó. Ṣùgbọ́n ohun tó wà ń bẹ ni wípé, tá bá ní ká wo àwọn, ah, tí bá ní ọ́fíìsì náà kéré, tá bá ní ká wo dáadáa ọ́fíìsì náà kéré, kò le, kò rára gba inu'bí. Ṣùgbọ́n tó bá ṣe é ṣe, tí n bà bá ẹni tó ni ilé iṣẹ́ gangan sọ̀rọ̀ boya kan bá wa kọ́, ah, eh, inú ibi táa lè wọ́n kó nǹkan pamọ́, tí wọ́n máa pè ní store, tí wọ́n bá lè bá wa kọ́, tí a sì máa ń kó àwọn èròjà ohun táa fi ń ṣe, ohun táa ń ṣe, táa máa bá wa kó sí, bóyá yóò lè ṣe é ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n èmi náà kí n tó gbé kalẹ̀, mo ní láti ronú sí dáadáa torí pé èmi náà ti wo gbogbo àwọn àyíká wa, mi ò rí ẹ, mo rí ibìkan tí a lè lò láti kọ́ store sí. Ayafi tọ́ba je pé, á yà kòkúrò ni ibi t'áwà yẹn tá lọ sí ibi ibòmí láti dá ah, ilé iṣẹ́ wa sílẹ̀ ń bẹ́ẹ̀. Tá fi ibi táwà ilẹ̀ torí ààyè ò gba wa mọ́. Ṣùgbọ́n tí ó bá ṣe é ṣe, kí n wá ní pé torí pé mo fẹ́ kí tábìlì mi máa rẹwà, kí ọ́fíìsì mi máa rẹwà, kí n wá ní ká lọ mu owó ribiribi, ká lọ kọ́ ah, ọ́fíìsì sí ibòmí, ká lọ kọ́ ilé iṣẹ́ wa sí ibòmí ìjàre. Ah, ẹ rí pé ìyẹn ò ní ṣe, kò ní fẹ́ ṣe é ṣe létí ẹni tó ni ilé iṣẹ́ tí n ba gbé kalẹ̀ tán. Ṣùgbọ́n, ah, ohun tí ó wà ń bẹ náà niyẹn. Gbogbo àwọn, tí bá ṣe pé gbogbo àwọn tó jẹ́ òṣìṣẹ́ ilé iṣẹ́, wọ́n máa ń wọ bẹ ní gbogbo ìgbà. Àti ẹni tó ba fẹ́ charge ni, àti ẹni tó fẹ́ wá mú nǹkan tó fẹ́ fi ṣe ní, wọ́n mú nylon ni, wọ́n bu flower ni, wọ́n bu yeast ni. Oríṣiríṣi, oríṣiríṣi, oríṣiríṣi nǹkan ni wọ́n máa ń bu nínú ọ́fíìsì mi tó ṣe pé ó máa ń fà á tí ibi bẹ́ ò fi máa dán mọ́ráínmọ́ráín bó ti yẹ kí ó máa dán mọ́ráínmọ́ráín ní òní Ọlọ́un. Ṣùgbọ́n ohun tó wà wań bẹ náà nìsìnyí ni pé mo máa gbìyànjú, màá sa gbogbo ipá mi láti ṣe àtúnṣe bí ó ti wù lẹ́wu kó mọ́. Tí mo bá bẹ̀rẹ̀ níìsín, mo le woò pé láìpẹ́ láìjínna, eeyan ó, yóò tún rẹwà jù bó ti wà yìí lọ. Torí kò ṣe é dá sí, kò ṣe é fojú kékeré wò. So tábìlì iṣẹ́ mi kò dá,

Bẹ́ẹ̀ni, mo mọ itumó orúkọ mi. Orúkọ Mùsùlùmí ni mò ń jẹ́. Orúkọ mi a sì máa jẹ́ Habibullah. À tá àwọn èèyàn sì fẹ́ràn láti máa pè mí ní Habib. Ṣùgbọ́n yàtọ̀ sí ìyiún náà orúkọ mi tún pọ̀ torí mí ká sọ gan. Nínú ọmọ mẹ́fà tí ìyá mi bí, èmi ni orúkọ mi sì pọ̀ jù. Mò ń jẹ́ Oríyọmi, Adétòrò Àdìsá orúkọ mi pọ̀ gidigidi gan. Ṣùgbọ́n orúkọ ẹlẹ́yí tí mo fẹ́ràn jù náà ni Habibullah. À ẹlẹ́yí tó sì jẹ́ pé àwọn èèyàn máa ń gé kúrú tí wọ́n sì máa pè mí ní Habib. Lóòótọ́ Habibullah àti Habib ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Tí a bá rí èèyàn tó bá pè jálẹ̀ tó ní Habibullah, à ìtumọ̀ rẹ̀ náà ni pé ọ̀rẹ́ Ọlọ́run, ọ̀rẹ́ tó dára, ọ̀rẹ́ tí à ó dára sí ilé ayé ńbí. Ṣùgbọ́n tí a bá rí ẹni tó sọ wípé Habib, tó ní Habib, ìtumọ̀ rẹ̀ ni pé ọ̀rẹ́ mi àbí ká sọ pé ọ̀rẹ́ wa. Méjèèjì náà ni a ó lọ, méjèèjì ló lọ. Ṣùgbọ́n tan bá ní èwo ni mo fẹ́ràn jù ní méjì, mo fẹ́ràn orúkọ méjèèjì. Mo mọ̀ pé orúkọ kan náà ni àwọn kan ni wọ́n gé kúrú. Ṣùgbọ́n bó ṣe gé kúrú yẹn, ó ti mọ̀ ìtumọ̀ mi wà. Ṣùgbọ́n tan bá ní pé ewo mo like, ewò ni mo fẹ́ràn jù? Mo fẹ́ràn méjèèjì, mi si lè sọ tí mo fẹ́ràn jù. À ìdí tí mo fẹ́ràn Habib ní pípé, tá bá ní pípé, Habib ni mo fẹ́ràn jù. Ṣùgbọ́n tí a bá sọ wípé Habibullah, ìtumọ̀ rẹ̀, è tí wọ́n bá sọ pé Habib pípé ni mo like, à pípé ni mo fẹ́ràn. Ṣùgbọ́n tí a bá ní Habibullah, ìtumọ̀ rẹ̀ ni mo fẹ́ràn jù. Fún ìdí èyí, mo fẹ́ràn ìtumọ̀ Habibullah jù ìtumọ̀ Habib lọ. Ṣùgbọ́n mo fẹ́ràn pípé Habib jù pípé Habibullah lọ. Fún ìdí èyí, mi ò lè sọ pé bí à ilé mi mo fẹ́ràn jù ṣùgbọ́n tá bá ní pé ìdí tí à fà gidi mú kan bẹ, mà ní Habibullah torí orúkọ tí wọ́n sọ mí lọ́jọ́ tí wọ́n bí mi gangan ni. Fún ìdí èyí, ọ̀rẹ́ Ọlọ́run, mo fẹ́ràn orúkọ yìí gan. Mo sì dùpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé à orúkọ yìí ó jẹ́ ohun kan tó jẹ́ pé ó ń ó hàn nínú gbèsi ayé mi. Ìtumọ̀ orúkọ mi yìí, è ọ̀rẹ́ Ọlọ́run. Nítorí tí èèyàn bá jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run, hm yóò mọ̀ sí ń lọ. Lóótọ́ mi ò lè sọ pé boyà mo ń sí lohun, torí pé Ọlọ́run nìkan náà lobá tọ́ ọmọ ẹni tó ń ṣin òun. Àfi tí Ọlọ́run bá yọnu sí mi, tó bá ní pé òun ń gba gbọ́gbo, sì ṣì tí mo ń sìn. Torí à pẹ̀lú ipá tí Ọlọ́run fún mi gbìyànjú sínú ojú ọ̀nà rẹ̀, láti rí pé dájúdájú mò ń kírun, mò sì ń ṣe à ohun tí Ọlọ́run ní ká máa ṣe, mò ń gbìyànjú. Ṣùgbọ́n àwọn kan wa àwọn kódà gan, àwọn kan kan wà tó ṣe pé mi ò tún ń gbìyànjú dé lórí tó jẹ́ pé Ọlọ́run kan tún ń kó mi yọ. Bí àwọn ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan, torí àwọn èèyàn máa ń dẹ́ṣẹ̀ nínú àye ta wa yi, ṣùgbọ́n wọ́n máa ń bà mí lẹ́rù. Ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan wà tó ṣe wípé mi ò ní agbára láti è tí sọ pé boyà mi ò fẹ́ ṣe. Àwọn ẹ̀ṣẹ̀ mí wa tó jẹ́ pé yóò ti kù díẹ̀ kí n ṣe àbí tó je pé mà á fẹ́ ṣe fúnra mi pé ẹẹ̀ jẹ n dáa jarẹ̀ kò sí nkankan. Ṣùgbọ́n nígbẹ̀yin gbẹ́yìn Ọlọ́run o tún yọ mi kò ní jẹ́ kí n lè dá ẹ̀ṣẹ̀ yìí látara ìfẹ́ tí Ọlọ́run ní sí mi. À fún ìdí èyí, mo nígbàgbọ́ pé Ọlọ́run fẹ́ràn mi gan. Ṣùgbọ́n bi won tun ṣe n máa tẹ Habib, Habib, Habib mọ̀ mi lára náà, mo sì tun rí pé náà pé ẹm àwọn èèyàn wọ́n tun fẹ́ràn mi náà. Nítorí pé à tí a bá ń sọ gan nílẹ̀ Yorùbá, wọ́n á máa sọ̀rọ̀ kan wọ́n a ní pé èèyàn èèyàn kan àbí ẹlòmíràn pé ó ní ẹran ifẹ́ lára. À tan bá ń sọ̀rọ̀ npa nǹkan yìí, ó jẹ́ nǹkan tó jẹ́ pé mo ìyẹn hìn mo bi tí mo ti jogún rẹ̀ ṣùgbọ́n mo ní lára gan. Bó ṣe jẹ́ bó ti lè jẹ́ pé ìtara náà wà, àwọn kan wá tó jepé wọ́n kórìíra mi díẹ̀ to ṣẹ́ pé ìtara pé boyá wọ́n jowú àbí nǹkan kan àbí nǹkan mìíràn tí mi ò mọ̀. Ṣùgbọ́n tóun ti bẹ́ẹ̀ náà, ẹran ifẹ́ yìí pọ̀ debi wípé àwọn tí wọ́n bá kórìíra mi, àwọn tí wọ́n bá ní ìfẹ́ mi náà kì í fojú rere wó wọn. Ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó ṣaba máa ń ṣẹlẹ̀ gan gidigidi gan nínú ayé. Tó sì jẹ́ wípé mo fẹ́ràn mo fẹ́ràn àwọn nǹkan kan nípa rẹ̀. Nítorí pé tí eeyan bá kú lẹ́ ni ọta náà, à òní tọ̀ún ó jámọ̀ nǹkan kan ni. Fún ìdí èyí, a mo mo fẹ́ràn orúkọ mi, mo sì mọ àwọn ìtumọ̀ wọn. Mi kiki orúkọ kan tí mo lè sọ pé boyá pe mi ò mọ ìtumọ̀ rẹ̀ náà ni orúkọ bí i oríkì. Iyẹn Àdìsá, hm àfí tí n bà ṣẹ̀ṣẹ̀ lọ bẹ̀erẹ̀, mi ò mọ ìtumọ̀ rẹ̀. Ṣùgbọ́n àwọn orúkọ ẹlẹ́yí tó jepé wọ́n tẹ̀ mọ́ mi lára gidigidi gan táwọn èèyàn bá ń pè mí, tó sì jẹ́ pe awọ́n eeyan máa n warí ìtumọ̀ rẹ̀ dáadáa, oun náà ni Habibullah. Mo sì dùpẹ́ lọ́wọ́ Ọlọ́run pe mo mọ ìtumọ̀ rẹ̀. À fún ìdí èyí, à mo mọ ìtumọ̀ orúkọ mi, mo sì mọ nǹkan tí ó jámọ́ àti ohun tí ó jẹ́ mọ́ dáadáadáadáadáadáadáadáadáà. Àwọn ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n fún ní àwọn orúkọ tó je pé wọ́n ò fi bẹ́ẹ̀ ní ìfẹ́. Kódà à ìdí tí mo fi mọ orúkọ mi gan ni pé mo fẹ́ràn láti máa mọ̀ kí ẹ láti máa ṣe àwọn wádìì nǹkan. Àìmọ̀yẹ àwọn èèyàn ni wọ́n wà nínú ayé tó jẹ́ pé wọ́n o mọ ìtumọ̀ orúkọ wọn tó jẹ́ pé à nígbà tí mo bá tí mo bá pàdé wọn, tí n bá béèrè orúkọ wọn tí wọ́n bá sọ ni màá ṣẹ̀ṣẹ̀ máa sọ ìtumọ̀ rẹ̀ fún wọn. Mo èmi máa ń sá máa ń wò pé è orúkọ ọmọ nígbà mìí ó máa ń ṣe ó máa ń ṣe atọ́kùn bí ọ̀rọ̀ ayé wọn ṣe máa ń rí nígbà mìí. Nítorí pé ọmọ tí wọ́n bá sọ ní orúkọ to se pé boyà wọ́n ní pé ó rẹwà ni orúkọ tí wọ́n sọ wípé boyà arẹwà ni ọmọ yìí ó máa jẹ́. Ẹ́ rí pé nígbà tomo náà ba n dàgbà, yóò maa rẹwà torí pe nkan tan maa n pe niyen. O maa n ṣẹlẹ̀ bẹ́ẹ̀, àti bẹ́ẹ̀ àti beebee lo.

Mo fẹ́ràn láti máa kí àwọn ènìyàn dáadáa, láti máa bọ̀wọ̀ fún àwọn ènìyàn. Ah, ṣùgbọ́n ní ẹnu ọjọ́ mẹ́ta yìí ó ti dínkù torí, ẹ́, mi ò sábà fẹ́ràn láti máa gba fi pá lọdọ àwọn ènìyàn. Torí mo ní ọ̀rẹ́ kan tó jẹ́ kíkin ní burúkú ìmọ̀ mi lára. Ìgbàkúùgbà tí mo bá kí àwọn ènìyàn, pé bóyá mọ̀ ki won pe ẹ káalẹ́ o, ẹ káàárọ̀ àbí ẹ káàsán, aà, tó bá wá jẹ́ pé ibi tó wà ní tí ẹni ò gbọ́, ọmọ yí a máa fi mí ṣe yẹ̀yẹ́ gan pé à mó kí eeyan wọ̀n, dá mi lóhùn. Fún ìdí èyí ìgbà tó yá ó ti wá di pé nísìnyìí tí èmi àti èèyàn tí ójú wa ò bá ṣe mẹ́rin kí n kọam tẹ́ríbá fún wọn àbí kí ní ẹ káàsán àbí ẹ káàárọ̀ àbí ẹ káalẹ́ mi ò ní lè kí ẹni náà. To bá, ohun tó bá mú mi kí èèyàn nisìyin ní pé boya ónitoun, ó wo ọ̀dọ̀ mi. Àìwo ọ̀dọ̀ mi, à, mi ò ní kí ónitohun. Àyàfi í tó bá wọ ọ̀dọ̀ mi ta bá jọ kíra wa. Ṣùgbọ́n ó tún wá ni èèyàn kan tó jẹ́ pé ó gbajúgbajà gan ní òde òní ká-- ní àárín àwọn ènìyàn tó ṣe wí pé ó máa ń bi mí inú gidigidi gan. Ìwà yìí jẹ́ ìwà kan tó ṣe wí pé, à, mo korira ìrẹ̀. Ó sì jẹ́ pé ó máa ń, ó máa ń dùn mí nígbà mí tí ẹ̀èèyàn bá ṣe fún mi. Óun ní wí pé kí n, kí-- óun ni wípé kí ẹ̀eyàn máa rẹ́ti kí n kọ́kọ́ kí òun. Tí n bá fi lè ká èèyàn kan pé ó ń, ó ń dúró nídùúró pé kí emi kọ́kọ́ máa kí òun, mi ò ní kí óńitoun mọ́. Àì mọyemoye àwọn èèyàn. Pàápàá julọ ní àdúgbò tí mo ti kúrò kí n tó wá sí ibi yi báyìí tí mo wà, à, mo fẹ́ fín ǹkan kan ṣe àpèjúwe. Ó ní arábìnrin kan tó ṣe wí pé nìgbà tí mo wà ní àgbègbè yìí ó máa ń dúró nídùúró pé kí n kọ́kọ́ kí òun. Mo sì rí pé ó ti ṣẹlẹ̀ ní ọ̀pọ̀ ìgbà tí ó jẹ́ pé, à, mo ní láti kó ra mi ní ìjánu kí n dé ṣe kí ni, kí n máa kí arábìnrin náà mọ́. Mo máa ń kí dáadáa. Dáadáa dáadáa dáadáa. Mo ti máa ń kí, mo ti máa ń kí, mo ti máa ń kí. Ó kan di ọjọ́ náà mò ń ṣe ǹkan lọ́wọ́, mo wá wòke. Mo ṣàa bà ojú arábìnrin yi ni arà mi ṣùgbọ́n kàkà ki o kí mi níṣẹ́ ló ń wò mí. Bí mo se wá ri wípé, a, ó ti dáa. A jẹ́ pé ènì yìí ó máa ń dúró de pé kí èèyàn ò kọ́kọ́ kí òun ni. Àún, mo ti sọ ọwọ́ rẹ̀ níyẹn tí mo ṣe kí mọ́. Láti ọdún yìí mi ò fòògun kí, mi ò fòògun kó kí. Òun náà o sì se kinni, òun náà gbé eṣù gbà níṣe ni kó kí mi mọ́. À, ṣùgbọ́n nígbà tí a ti wá ríi báyìí pé ìwọ ló ń dúró de pé kí ẹ̀èèyàn kó kí ọ, táà sì jọ kíra wa mọ́. Mi ò lè rò pé o yẹ kí á ní wàhálà kánkán. Ṣùgbọ́n bó ti di, bó ti di pé mò ń kí tí n-- bo ti dí pé àwà méjì à kíra wa báyìí. Níṣe ni arábìnrin yìí gbógun tí ara rẹ̀ láìṣe mi. Ó sì jẹ́ pé gbogbo ìgbà kí igbá báyìí tí o bá ti rí mi, àbòsí oríṣiríṣi àwọn nǹkan ló máa ń ṣe lẹ́yìn mi. Kódà ó ti kó àwọn èèyàn mọ́ra gidigidi gan ní àdúgbò tó ṣe pé ó máa ń sọ̀rọ̀ mi fún wọn dáadáa. Ó dè má-- ó ní ìbàjẹ́. Ó sì jẹ́ wí pé èmi sì ré, mi ò, kò sí ǹkan tó kàn mí. Bí ẹ̀èyàn bá wà, tí ẹ̀èèyàn bá sọ̀rọ̀ mi ju bẹ́ẹ̀ lọ, ẹ́, mi ò ní wójú onítọ̀hún. Dé ibi tí màá mọ bá wọn ja bóyá pé ǹkan báyìí, ǹkan báyìí, ǹkan báyìí, mi ò ní ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n ó ní ọjọ́ kan tí wàhálà kú díẹ̀ kò bẹ́ lè láàárín èmi àti ẹ. Òun náà ni ọjọ kàn tó je pé ó rán ọmọ rẹ̀ wá láti wá torí ní ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi tí mo wà ní ìgbà náà. Nígbà yẹn si niyi mo máa ń bá wọn fìlí gáàsì ni. Ah, fún ìdí èyí ọ́, òun náà jẹ́ ìkan lára àwọn customers wọn, ìyẹn àwọn oníbàárà wọn tí á máa ń tajà fún. Ni ọjọ́ yìí ó sáà rán ọmọ rẹ̀ wá láti wá fìlí gáàsì, mo sáà fìlí gáàsì fún un. Ṣùgbọ́n bi mo ṣe fẹ́ fìlí gáàsì mo rí pé, à, bi mo se fẹ́ fìlí cylinder rẹ̀ mo rí pé gáàsì díẹ̀ kú nínú ẹ̀ ṣùgbọ́n tí, ẹ́, fín nípa oríṣiríṣi àwọn nǹkan tí a ti gbọ́ àti àwọn tí a ti ṣàlàyé fún wa nínú kíni yi pé tí gáàsì díẹ̀ bá kú nínú cylinder ká fin jáde nítorí kí ìyókù lè bá tètè wọlé àti kí ó lè bá pẹ́. Ni mo sáà ṣi, bó sá se gbé wá lọ́jọ́ náà mo jó, à, gáàsì díẹ̀ tó wà nínú ẹ̀ mo jó dànù. Mo sì ta ohun tí mo fẹ́ ta sí i. Bi mo se wá gbé fún o wá lọ rójo fún ìyá rẹ ní pé mo jó gáàsì òun nù. Ìyá rẹ wá fi ẹjọ́ mi sun, à, ẹ̀gbọ́n mi. Lẹ́yìn ìgbà tí ọmọ yí wá padà wá ni ẹ̀gbọ́n mi wá bi léèrè pé bawó ló ṣe jẹ́ kíníkankíníkan. Mi o tí ẹ̀ wá rántí bó tiẹ̀ ṣe ṣẹlẹ̀ mọ́. Tó kù, mo sáà rí pé ọmọ náà ń sọ̀rọ̀ lọ́jọ́ náà pé, "Ẹ̀hẹn, ìyá rẹ ló sọ ni ọjọ́ tí ó fi ẹ́jọ́ ṣùn pé wọ́n ní nítorí kí gáàsì lè bá tètè fìlí tán, òun ni í mo ṣe jó dànù." Ó wá di lójo tí ọmọ rẹ̀ wá, mo wá súnmọ́ ọmọ náà, mo wá bi léèrè ní ojúkorojú pé ó yá. Ń gbọ́ ọjọ́ wò ní èmi àti ẹ jọ sọ̀rọ̀ tí mo wá sọ fún ẹ wípé torí pé kí cylinder lè bá tètè tán, un, kí cylinder yin kó lè bá tètè wọlé, òun ni mo ṣe jó. Kò wá lè sọ̀rọ̀. Bo ṣe n padà ló ilè. Ẹn, ìbẹ́ ni ẹ̀gbọ́n mi tí wá sọ̀rọ̀ sí i tí ó tì wá bú pé òun rójọ́ burúkú. Ó fẹ́ dá wàhálà le láàárín àwọn àgbàlagbà pé wọ́n fẹ́jọ́ iyà kọ yín. Ìbe lo tí wá lọ fi, o tí wá lọ, ìgbà tí o wá kúrò lódo wá tan lọ wà lọ sọ fún ìyá rẹ̀ ohun tí gbogbo ohun tí ẹ̀gbọ́n mi sọ. Bí iya rè ṣe bínú wá nìyẹn tí ó ṣe di ìjà ọ̀jọ́ náà. Láti ojo nàá báyìí títí di òní mi ò ta gáàsì fún wọn mọ́ tó sì jẹ́ wí pé, à, tí wọ́n bá fẹ́ ra gáàsì, ibó mi ni wọ́n máa ń lọ̀. Lòótọ́ ó da láti jẹ́ kí ìrẹ́pọ̀ wà lára- láàárín àwọn èèyàn ṣùgbọ́n kiki ṣe pàtàkì. Mo sì máa ń kí àwọn èèyàn dáadáa, ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni to bá ti ń dúró ní ìdúró pé kí n koko kí òun kì o tó kí mi, mi o ni ki onítọ̀hún mo títí ayérayé.

Ọ̀pọ̀lọpọ̀ àwọn ǹkan ló máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́, ṣùgbọ́n tí wọ́n bá n sọ̀rọ̀ nípa ìtara, ìtara náà pe oríṣiríṣi. Ìtara alakoko ni pé tí owó kò bá wọlé lásìkò, bóyá a ti parí iṣẹ́ àti ṣe gbogbo iṣẹ́ tí a ṣe ti wá tó àbí lóòótọ́ náà kò sí, kò ṣẹlẹ̀ rí, owó máa wọlé lásìkò. À, ohun tí ó máa ń ṣẹlẹ̀ ni pé kí owó táǹ rètí kò wọlé kó máa, kówo má toye tó yẹ̀ kó tó. Èyí máa ń jẹ́ kí ó máa ń ta mi lára gan, ó sì ṣe pé ó máa ń mú nu bí mi, ó máa ń jẹ́ kí n fẹ́ bínú nígbà mìíràn. Ṣùgbọ́n tó ba je pé ìtara, ìtara nípa pé ìtara nípa iṣẹ́, ìtara nípa iṣẹ́ náà ni wípé, à, kan là won tọ̀ rí ọjà ni mò ń tà. Tí n bá wá jáde tí mo lọ tájà tí ọjà ò yá, à, ìtara máa ń pọ̀ torí ó máa ń rí bákan bákan lára mi. Paapaa jùlọ tí ó bá ti wá jẹ́ pé èmi nìkan ni mi o tá lojọ́o nà, tó rí a pọ tán tajà. Tí ó bá jẹ́ pe boya bí i àwọn ẹlẹgbẹ́ mi yòókù a jọ jáde láàárọ̀ ti a jọ lọ ta ọjà, gbogbo wọn ti pa owó gidi wọlé ṣùgbọ́n tó jẹ pé mi, mi tí ì pa òwo gidi, o máa ń jẹ́ kó dùn mí gan, ó sì máa ń jẹ́ kí ara ta mi gan, ó sì máa ń jẹ́ kí inú bí mi lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n lóòótọ́ kò sí ẹni tó gbọn bí Ọlọ́run kò sí si ẹni tí ó mọ̀ bí, kò sí ẹni ti o mọ̀ bí, kò sí ẹni tó mọ̀ bí tí ó ṣẹlẹ̀ lọ̀la, kò sí ẹni tó mọ̀ ohun tí ó fẹ́ ṣẹlẹ̀. Nípa bẹ́ẹ̀, ohun náà ló wá fàá tó ṣe jẹ́ wípé, ìtara to ba--tí n kan bá jẹ́ pé ó ń táayàn lára, kò ní jẹ́ pé ohun tí ò ṣeéṣe ni èeyan ó lọ mú wá. Fún ìdí èyí, oun tí ó máa ń sábà ta mi lára jù náà ni tí mi ò bá, tí mi ò bá bá oun tí, èmi gangan fún rara mi tí mo, tí mo oun ti mo n lè rọ pé máa bá ti n bá bá, ara máa ń ta mi lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n, lórí ohun tà ń sọ yìí níbi iṣẹ́, àwọn ǹkan mìíràn náà wà tó je pe o máa ń ta mi lára fun--fún àpẹẹrẹ, níbi ìgbà tí mo fẹ́ wá gba iṣẹ́ láìpẹ́ yìí, ọ̀gá mi jẹ́ kó di mimọ́, ó ń bá mi sọ̀rọ̀ lórí pé ọjọ́ mélòó ni mo fẹ́ lò. Ìgbà bá yìí, ìgbà bá yìí, a ṣàjọ sọ̀rọ̀ àwọn sì sọ ohun tí wọ́n fẹ́. Ìgbà to ó sa digbà te mi náà sọ ohun tí mo fẹ́, mo ṣàlàyé fún wọn, àwọn oko tẹ̀ ń lò yìí ò dá, ẹ need láti máa ṣe àwọn ǹkan kan lórí rẹ̀. Won si ti lawon ti gbo. Ṣùgbọ́n kàyefi ló jẹ́ fún mi torí pé ọgbà tí wọ́n, tí wọ́n ṣe ìlérí pé àwọn ó ṣe ǹkan lórí e, ó sì wà lára oun tí mo kórìíra jù k'eeyan ṣe lérí fún mi kó máa mú ṣẹ́. Ìgbà tí wọ́n wá ṣelérí pé, ní ọ̀sẹ̀ yìí o, àwọn ó ṣe ǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí ó bàjẹ́ lára ọkọ̀ yìí, mo ní mo faramọ̀. Ṣùgbọ́n, kàyefi nlà ló jẹ́ nígbà tí mo padà wá rí pé nígbà láàárín ọ̀sẹ̀ yìí, ọ̀sẹ̀ yìí parí, wọ́n si ṣe nkan kan nínú àwọn ǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí. Èleyí, ó ta mi lára gidigidi gan, o si bami n--ó sì bà mí n'nújẹ́ lọ́pọ̀lọpọ̀, ó sì fẹ́ mu mi fi iṣẹ́ lẹ́ gan, tó se je pé níbi tí ó ń bí mi nínú dé. Ṣùgbọ́n, ní ọ̀pọ̀ ìgbà náà èèyàn nílò sùúrù láti fi ṣe kìn-ín, láti fi kárí kọjá nínú àwọn ǹkan kan. Ṣùgbọ́n kí nìyí ó jẹ́ kí ara ta mi gidigidi gan. Ohun mìí tó tun lè mára ta mi náà ni, tí ọjà bá sọnù àbí owó ò pé nìgbà t'eeyan bá dé. Torí ti n ba ti sise lo la taataaro ti n ba de lálẹ́, ma ni láti wa se ìṣirò ọjà mi fún àwọn ta n pe ni clerk nibi iṣẹ́. Ti n ba wa se ìṣirò ti owo o pe, ara a maa tami torí pe nínú owo náà ni won o ti yo. Gbogbo bo tí wà yìí, tòun ti pé oun tó jẹ́ kí iṣẹ́ yìí dùn torí gbogbo àwọn àkude tó wà n bẹ́ẹ̀ tó sì máa ń jẹ́ kí ara t'àayàn ó pọ̀ gidigidi gan. Ṣùgbọ́n ohun tó mú, tó fi jẹ́ pé a sì wá ń bẹ̀ ta ṣi n ṣe, tun ṣe ni pé ó sì dùn díẹ̀ ni wípé owó wọn ó yá, ó sì gọbọ́i díẹ̀. Èleyí ló mú kó je pé ìṣe pẹ̀lú bi, bí iṣẹ́ yen ṣe ya wèrè tó àwọn eẹ̀yàn ṣi wà ń bẹ́ẹ̀ tí wọn ṣi ń ṣe oun tó wà ń bẹ́ẹ̀ nìyẹn. Ta bá tun ní ka tún wo àwọn ǹkan mìí tó tun máa ń jẹ́ kó tun máa ń ta mi lára níbi iṣẹ́ mí ni wípé nígbà tí mo bá ń lọ ní àárọ̀, tígbà t'awọn yòókù--torí ìrọ̀lẹ́ ni n tó máa ń jáde lọ ta àwọn ọjà tó do tẹ́mi. Ṣùgbọ́n nígbà kúùgbà tí mo bá ń lọ ní àárọ̀, mo máa ń gbìyànjú gidigidi gan láti súnmọ́ àwọn yòókù mi láti bá wọn ṣiṣẹ́ láti bá wọn gbé ọjà lọ sí, ibi ìdí mọ́tò láti bá wọn to ọjà sínú ọkọ̀. Ṣùgbọ́n nígbà kúùgbà tí ó bá ti ku díẹ̀ kí èmi lọ, tó bá ti di ìgbà t'èmi bá ti fẹ́ to ọjà tó do tẹ́mi, mi ò kí ń rí ẹyẹ. Ko ki n si eeyan kan báyìí nidi oko mii, láti wa ba mi se kini láti wa bami to ọjà mi, pe bayi bayi bayi ni ki n ti rin ko le ba ya mi. Eleyí jẹ́ ǹkan nínú àwọn ǹkan tó jẹ́ pé ó bá mi nínú jẹ́ díẹ̀, ó sì jẹ́ wípé ó máa ń ta mi lára lẹ́ẹ̀kọ̀kan. Lóòótọ́ mi ò ṣe n torí pé kí wọn le bá mi ṣe temi naá padà o. Mo ṣe é nítorí t'Ọlọ́run ni. Ṣùgbọ́n nígbà mìí wà tó ṣe wipé, ilẹ̀ á ti ṣú gidigidi gan, ó sì je pé màá ní láti to ọjà láti yára bí màá ṣe yára láti lọ ta ọjà tí n bá fẹ́ ta. Ṣùgbọ́n tòun tí bẹ́ẹ̀ náà, mi i ni r'ènì kànkan súnmọ́ mi nídìí ọkọ̀ tí mo bá wá láti sọ fún mi pé ó yá, ìwọ náà ṣe báyìí, ṣe báyìí, ṣe báyìí, jaábọ̀ ṣe yìí, jáabọ̀ ṣe yìí, jáabọ̀ ṣe yìí. Fún ìdí èyí, ó máa ń ta mi lára díẹ̀ lóótọ́. Ṣùgbọ́n tòun tí be náà, iṣẹ́ náà la a se, ko si nkan ta fe se, torí ko si iṣẹ́ owo to rọrùn, kosi si iṣẹ́ owo ti o daa tan. Fún idi èyí, gbogbo àwọn nkan to ma n ta mi laara náà ni mo ti ka kalẹ̀ un.

Bẹ́ẹ̀ni, mà máa ṣèwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀. Àh, ṣíṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ náà ni ó fẹ́ ṣe pàtàkì jù ní gbogbo àwọn nǹkan tí ẹ̀ ń bá ṣe pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ eeyan. Lóòótọ́ àwọn kan wà tó ṣe pé kò ṣe é ṣe, kódà kí ẹ̀ yẹn ṣèwádìí ju bẹ́ẹ̀ lọ èèyàn lè rí. Papàá jùlọ tí ó bá jẹ́ pé èèyàn nílò àwọn alábàáṣiṣẹ́ pọ̀, à, ní kíákíá. Tó bá jẹ́ pé ìyàtọ̀ wà ké èèyàn jẹ́ alábàáṣiṣẹ́ pọ̀ àti k'èèyàn tóri, kí ni máa ń sábà dá àríyánjiyan gan láàrín àwọn èèyàn ó sì máa ń dá àṣìṣe láàrín àwọn èèyàn. Ṣùgbọ́n èmi ní, èmi ní gbàgbọ́ pé ìyàtọ̀ wà láàrín alábàáṣiṣẹ́ pọ̀ àti k'èèyàn gba èèyàn ṣiṣẹ́. T'èèyàn bá gba èèyàn ṣiṣẹ́, èèyàn ní oríṣiríṣi àwọn, à, ẹ̀tọ́ lórí onítòun. Ṣùgbọ́n alábàáṣiṣẹ́ pọ̀ tí afe jo ṣe iṣẹ́ yìí, a jọ pin ére. Fún ìdí èyí, èèyàn ní láti ṣe ìwádìí gbọ́ingbọ́in lórí wọn. Ohun tí mo sì sábà máa ń kọ́kọ́ sawadi le lórí naa ni pé, nǹkan alákokọ́ tí ó fẹ́ ṣe pàtàkì jù náà ni pé, ṣé ẹni tí wọ́n fẹ́ bá ṣiṣẹ́ yìí, ìyẹn alábàáṣiṣẹ́ pọ̀ ni, ṣé ó jẹ́ ẹni tó bẹ̀rù Ọlọ́run? Tí kò bá tí jẹ́ ẹni tó bẹ̀rù Ọlọ́run ni, mi ò lè bá ṣiṣẹ́. Torí yóò níra fun ẹni tí, ẹni tí, yóò níra fun ẹni tí kó bẹ̀rù Ọlọ́run láti, láti wá máa ṣe, à, kùdiẹ́kùdiẹ́ àbí ṣe àwọn nǹkan tí kó dá nínú iṣẹ́ tí eeyan ba fẹ́ jọ ṣíṣe papọ̀. Fún ìdí èyí, à, àrà ìwádìí tó lè tó ṣe gbọ́in gbọ́in náà ni tí èèyàn bá ṣe pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ̀ náà ni kí èèyàn wo boya onitoun jẹ́ ẹni tó ní bẹ̀rù Ọlọ́run. Ta bá sì ń bá èèyàn ṣiṣẹ́ pọ̀, ó tún ní, ó ní bo ba ṣe jẹ́ ṣá. Torí nínú ayé tí èmi wà yìí, mo ti ṣe àwọn nkanǹkan sẹ́yìn tó jẹ́ pé, àa, tí inú mi máa ń dùn pé àwọn nǹkan, tó mú mi ṣe àwọn nǹkan tí ń jẹ́ pé nígbà náà ó fẹ́ dàbí ẹni pé nǹkan tí ò dáa ṣùgbọ́n nísìínyi mo ríi gẹ́gẹ́ bíi pé àwọn nǹkan yìí ti ràn mí lọ́wọ́ gidi, gidi gan nínú ayé tó sì jẹ́ wí pé, à, ó ríli ràn mí lọ́wọ́. Torí nísìínyi tí màá fẹ́ bá èèyàn, tí màá fẹ́ ṣe iṣẹ́ kan nisìnyìí, irú iṣẹ́ yìí, irú iṣẹ́ èléyi tí ì bá jẹ́, ó lójú iṣẹ́ to je pe ti ń ba fe se nisinyii to je pe mi ò ti wá mọ àwọn èèyàn tí mo lè pè síi láti jẹ́ kí a jọ ṣe. Léyìí jẹ́ wí pé mo mọ̀ pé àwọn èèyàn gidi àti àwọn èèyàn ṣẹ́ pé wọ́n ní bẹ̀rù Ọlọ́run ni àwọn èèyàn tí à ń sọ̀rọ̀ pà ẹ́. À, oríṣiríṣi àwọn èèyàn ni mí tí bá pàdé ò. Papa ju lọ ní irú iṣẹ́, ti mo ba mọ̀n pé tí àwọn èèyàn, tí èèyàn àti èèyàn bá ju wà níbi kan náà tó je pé, à, iṣẹ́ tí èèyàn ń ṣe pẹ̀lú wọn ó jẹ́, à, iṣẹ́ tí èèyàn ń ṣe pẹ̀lú wọn ó jẹ́ iṣẹ́ tó ṣe wí pé kò fi bẹ́ẹ̀ sí àwa èèyàn, èèyàn ò mọ ọ̀gá láàrín wọn. Bí àpẹẹrẹ tí mo sọ ni pé nígbà tí mo lọ, fún àpẹẹrẹ mo lọ ṣiṣẹ́ ní Focus, à, ní ibi iṣẹ́ yi wọ̀n máa ń ṣe ohun jíjẹ ni, è, ìpanu ohun jíjẹ ni wọ́n máa ń ṣe nibẹ́ẹ̀ ní ọdún 2022, ní ọdún mẹ́rin seyìn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni mo bá pàdé níbẹ̀, ti a ba si ni ki a woo, iṣẹ́ ò ru mi lọ síbẹ̀. Ṣùgbọ́n ní àsìkò yìí mo pade àwọn èèyàn dáadáa, mo sì rí bí àwọn èèyàn ṣe ṣe níbẹ̀. Ó wá ní àwọn nǹkan tẹ́ pé mo ti sọ pé bí wọ́n lẹ́emi Ọlọ́run. Wọ́n sì ní àwọn kan to je pé mo mọ̀ pé wọ́ń bẹ̀rù Ọlọ́run. Ṣùgbọ́n nígbà tí mo wà níbẹ̀, mo rí oríṣiríṣi ẹ̀kọ̀ ko, mo sì rí oríṣiríṣi àwọn èèyàn, mo rí bí àwọn èèyàn ṣe ń ṣe mí, mo rí àwọn, mo dá àwọn èèyàn mọ̀n. Tó bá ṣe jé pé mo ti lòwó nígbà náà tí mo lọ bẹ́ẹ̀, ó ṣe é ṣe kín ma mọ̀ èèyàn burúkú yato ṣi èèyàn gidi. Ṣùgbọ́n nísìínyi mo sì lọ káàkiri ayé nígbà tí mo ní nkankan, mo ti rí àwọn èèyàn to je pé wọ́n rẹ́rìn sí mi, mo sì rí àwọn to je pé wọ́n fà mí dìde, mo sì rí àwọn tẹ́ pé wọ́n ràn mí lọ́wọ́, mo sì rí àwọn tẹ́ pé wọ́n ṣe oríṣiríṣi nǹkan fún mi tó sì jẹ́ wí pé, d"òní Ọlọ́run, mo rí àwọn ìyàtọ̀ gan nínú ayé. Eleyii lo wabfàà tí ṣe jẹ́ wí pé inú mi máa ń dùn nígbà mi tó ṣe pé tí màá, lónìí, lónìí báyìí tí mo bá nílò láti ṣe ǹkan kan, mo ti mọ àwọn tí màá ránṣẹ́ sí, mo ti mọ àwọn tí màá pè, mo ti mọ àwọn tẹ́ pé èèyàn burúkú ni wọ́n, mo sì ti mọ àwọn tẹ́ pé èèyàn gidi ni wọ́n. Fún ìdí èyí, à, mo máa ń dùpé, pé mo rí irú àwọn irirí yii dáadáa. Ibi kan peree náà ni mo tiẹ̀ le sọ pé mo ti lọ rí tí mi ò fi bẹ́ẹ̀ bá èèyàn gidi pàdé níbẹ̀. Ọ̀hun náà ni ní Èkó nínú Ajégúnlẹ̀ nigbà naa ninu ọjà Boundary. Ibi yìí mo ṣiṣẹ́ níbẹ̀ fún bí oṣù mẹ́ta tí ṣe pé iṣẹ́ tó, tó sì lágbára díẹ̀ rí. Ṣùgbọ́n tí wọn ti bá ṣe ń bí báyìí, oríṣiríṣi àwọn èèyàn burúkú ni mo bá pàdé níbẹ̀ tí ó jẹ́ pé àwọn èèyàn burú gan tí wọ́n jẹ àwọn èèyàn tí wọ́n dá ṣíṣẹ́. Kódà wọ́n á máa pa ara wọn ní ibi tí mo sọ yìí látàrí pé iwọ̀ jú mi, emi ò ju o, ìwọ ló tajà yìí, èmi ni maa taja yii ni màá tajà yìí. À, inú ìwà àfàà tí ṣe wí pé ó ṣẹ̀ mú mi kúrò níbẹ̀ ni kíákíá gan. Pé àwọn èèyàn tí ẹ sì gbọdọ̀ sẹ. À, fún ìdí èyí, mo máa ń ṣe, à, mo máa ń ṣe ìwádìí gidigidi gan, ìwádìí fínnífínní, ìwádìí tó gbọ́ngbọ́n lórí àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi bẹ́ẹ̀ ni.

Ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ń dúró de nǹkan, ohun tí mo máa ń sábà nṣẹ́ náà ni wípé mo máa ń gbìyànjú láti gbé ọkàn mi kúrò lórí ẹ̀. Pàápàá jùlọ tí ó bá ṣe pé ohun tí mò ń dúró de ó fẹ́ jọ mọ nǹkan bí owó àbí nǹkan tó sá máa mú, ehn, ìgbà ọ̀tún dé bá ayé mi. Ní ọ̀pọ̀ ìgbà, mo máa ń gbìyànjú láti gbé ọkàn kúrò lórí ẹ torí pé máa gbọ́kànlé nǹkan, yàtò sí Ọlọ́run, ó máa ń jẹ́ kí nǹkan náà yẹ́ nígbà mìíràn tó sì ṣe wípé èmi kì í nífẹ̀ẹ́ láti máa gbọ́kànlé nǹkan dáadáa. Fún ìdí èyí, ohun tí mo sábà máa ń ṣe nígbà kú gbà tí mo bá ń dúró de nǹkan náà ni láti máa gbé ọkàn kúrò lórí ẹ. Mo ti gbọ́kànlé àwọn nǹkan gan-an sẹ́yìn sẹ́yìn tí ó ṣe wípé ohun tó padà gbẹ̀yìn rẹ̀ kò dùn mọ̀ mí ninú. Pàápàá jùlọ tí a bá ń sọ̀rọ̀ nípa, nípa owó àti ní, à, irú iṣẹ́ tí mò ń ṣe ní, à, táàmù crypto. Nínú crypto yìí, mo ti gbọ́kànlé àwọn nǹkan tí ó ṣe wípé kò padà ṣiṣẹ́, tí ò padà, tí mi ò padà rí nǹkan kan gbà lórí ẹ̀ dísìn. Àwọn nǹkan sì wà tó jẹ pé mo ṣì ń, n, tí ó ṣe pé wọ́n Kan sun sí iwájú ni, tí ó jẹ́ pé mo ṣì máa padà rí gbà ṣùgbọ́n tòun tí bẹ́ẹ̀ náà kò rí bẹ́ẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. À, tí bá ní kí n wo ohun tó sì fẹ́ dùn mí jù, ohun náà ni ti Pi Network. Mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe Pi Network láti bí ọdún bí márùn-ún sẹ́yìn báyìí. Mo bẹ̀rẹ̀ ní ọdún ẹgbẹ̀rún méjì ó lé mọ́kànlélógún. Towards the ending ọdún ẹgbẹ̀rún méjì ó lé mọ́kànlélógún ni mo ti, ehn, ọdún ẹgbẹ̀rún méjì ó lé mọ́kànlélógún kú díẹ̀ kó parí ni mo bẹ̀rẹ̀ sí ní ṣe Pi yìí. Mo ṣe ọdún ẹgbẹ̀rún méjì ó lé mọ́kànlélógún, ní ọdún ẹgbẹ̀rún méjì ó lé méjìlélógún ni mo ṣe, ọdún ẹgbẹ̀rún méjì ó lé ẹ́tàlélógún mo ṣe, ẹgbẹ̀rún méjì ó lé ẹ́rinlélógún mo ṣe. Nínú ọdún ẹgbẹ̀rún méjì ó lé méjìlélógún ni a ti gbọ́ pé, à, yóò jáde, yóò sì wọ́n gan. Kíni nǹkan kíni kan, ìkan nǹkan. Fún ìdí èyí, mo tẹ́ra mọ́n gidigidi gan. Mo sì wù àwọn èèyàn lọ́wọ́lọpọ̀ ọ̀jọ̀ọ̀kan tí mo sì refer àwọn, tí ó jẹ́ pé bí àwọn náà ṣe ń ṣe, mò ń gba percentage lórí wọn. À, fún ìdí èyí, mo ṣẹ̀ ti gbọ́kànlé nígbà náà tíwọn jẹ́ pé ọkàn mi bàlẹ̀ pé, à, kíni yìí o, màá rí owó lórí ẹ o. Mo ṣe nígbà náà títí, títí, títí, mo wù àwọn èèyàn, mo rojọ́, rojọ́, rojọ́, mo refer àwọn èèyàn, mo ṣe buy, mo ṣe gbá, mo ṣe àwọn ohun tí wọ́n bá fún ọ̀ ká ṣe mò ń ṣe, à, tí ó fi jẹ́ wípé nígbà tó ṣáà yá wọ́n sa padà gbé nǹkan kan jáde pé torí àwọn èèyàn kán wà to. Jé pé wọ́n ní àkáǹtì bí méjì, mẹ́ta, mẹ́rin, tó sì ṣe pé irú elẹ́yìi wọn ò fààyé gbàá. Fún ìdí èyí, à, wọ́n ní àwọn máa ṣe, a ṣe nǹkan tí wọ́n pè ní KYC. Iyẹ́n ni pé know your customer. Aa fi, ehn, àhén, káàdì ìdánimọ̀ wa, a fi ṣe, à, nǹkan ohun tó ṣe ṣe pé wọ́n lè mọ ẹni tó bá ní, à, àkáǹtì méjì àbí mẹ́ta àbí mẹ́rin, wọ́n ó lè ba dìlíìtì awọ́n yokú, wọ́n o fi ọkàn sílẹ̀. Ibi báyìí ni ìwà láti bẹ̀rẹ̀ torí pé lóòótọ́ mi ò ní àkáǹtì ju ẹ̀yọ̀kan lọ ṣùgbọ́n èmi ò mọ̀ pé ID card yìí, plastic yìí ni wọ́n nílò kò kín ṣe, à, oní pépà. Oní pépà tí mo sì ní ní àsìkò tí à nsọ yìí. Ọ̀rẹ́ mi kan ni ó ní kí n ṣe nígbà náà pé kò sí nǹkan kan tí èmi náà ṣe lò, tí mo ṣe kí ni, tí mo sì lọ lo, à, plastic tí mo sì lọ lo pép-- ehn, káàdì oní pépà ń gbà náà. Ìyálẹ́nu ló jẹ́ fún mi nígbà tí mo lo káàdì oní pépà yìí tó ṣe pé wọ́n, ó kan dúró sójú kan ni kò kúrò lòjú kan. O duró síbẹ̀ títí, títí, títí, títí, títí, títí fún bí ọdún bí mẹ́ta àbí ọdún bí méjì ló fi wà ń bẹ́ẹ̀. Lẹ́yìn tí wọ́n ti wá tún ṣi, sí lẹ́ẹ̀tán tí mo tún wá tún ṣe, síbẹ̀ síbẹ̀ náà kò tún ṣe. Ó wà ń bẹ́ẹ̀ tó jẹ́ pé, à, ó tún dúró fún bí ọdún kan mìíràn. Ó wá ń jẹ́ bí i dí ọdún mẹ́ta tó ti dúró ní ohun tí mo ti ń rò pé nígbà tó bá máa ṣe ò, èmi ni ò ri tà máa ń, mi lò ó bó ṣe wù mí o. Ìyálẹ́nu ńlá gbà ló jẹ́ fún mi nígbà tí wọ́n tún padà lé, wọ́n tún padà fi jade tán to jẹ́ pé gbógbo àwọn èèyàn ni tí wọ́n rí owó ń bẹ̀ lọ. Lóòótọ́ èmi náà ló ro owó nbẹ̀ nígbà náà torí pé torí mò ń tà, mò ń rà, mo fi ń ṣe iṣẹ́ nígbà náà ṣùgbọ́n kò dàbí owó tí màá rí tó bá pé wọn ti pa fún mi ni. Ìgbà tí ṣe padà yá, tí wọ́n padà wá verify àkáǹtì mi tí mo ti dúró láti bí ọdún bí mẹ́rin, wọ́n padà verify rẹ̀. Kàyefi ló tun wá padà tún wá tẹ̀lé ni pé wọ́n tún wá ti pa fún ọdún mẹ́ta gbákó pé mi ò ní lè sẹ́, mi ò ní lè tà, mi sì ní lè fi ránṣẹ́ sí ẹni kankan. À, àfi to bá tó pé ọdún mẹ́ta. Ó bá mi lọ́kàn jẹ gan ṣùgbọ́n kò sí nǹkan tí mo lè ṣe sí i. À, ṣe kíni mi ò tún mọ̀ pé tí Ọlọ́run fi ṣe. Ilé yìí wà lára àwọn ẹ̀kọ́ tí mo kọ́ látàrí pé èèyàn kì í ń fi, èèyàn kì í ń gbé ọkàn lé nǹkan tí ẹni bá ń dúró dè. À, láti ìgbà yìí, àwọn ňkan mï náà wà o bí Sidra, àwọn ohun tíyẹn náà bí ọdún bí mẹ́ta àbí ọdún bí mẹ́, ẹ́, bí ọdún bí mẹ́ta, ọ ni mo ti fi ẹ́n náà síbẹ̀ tẹ́ pé wọ́n, àwọn náà ṣe KYC, ṣe wípé wọ́n ṣe tí wọ́n verify tó lọ tèmi náà. Mo padà dá bí ọgbọ́n gbọ̀nà ẹ̀bùrú fi ṣe ni ó fi padà, ó fi padà fi ṣe láìpẹ́ yìí. À, fún ìdí èyí, ohun tí mo bá, ohun tí mo máa ń ṣe sìnsìn tí màá ń dúró de nǹkan náà ni pé kíni, kí n gbé gbogbo ọkàn mi kúrò níbẹ̀. Kí n gbé ọkàn mi sọdọ̀ Ọlọ́run pé bó bá ṣe máa jẹ́, Ọlọ́run yóò ṣe. À, torí pé, e, ẹ̀kọ́ tí mo ti kọ́ lórí láti máa gbé ọkàn lé nǹkan kò dára. Fún ìdí èyí, gbogbo igbàkígbà tí mo bá ń dúró de nǹkan, à, máa ń gbìyànjú àti ṣe kíni láti gbé ọkàn mi kúrò níbẹ̀ títí di ìgbà tí nǹkan náà yóò fi padà dé.

Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni mo lè tún ṣe. Ṣùgbọ́n ó níṣe, ó níṣe pẹ̀lú nǹkan tó ba jẹ́ wipé boya ó wà ní itòsí bí tí mo ti-- ó níṣe pẹ̀lú nǹkan tó jẹ́ pé ó wà pẹ̀lú òpapọ̀ mo nǹkan tí mò ń lò níbi iṣẹ́. Ṣùgbọ́n ohun tí mo mọ̀ tun ṣe jù náà ní tí wàhálà bá ṣẹyọ, tí a bá ń sọ̀rọ̀ ń pa nǹkan bí software, tí wàhálà bá ṣẹyọ ní ìbí software. Mi ò lè sọ pé internal software ni kí ó ṣe external software. Tí a bá sọ̀rọ̀ ń pa internal, eh, external software, internal software jàre, ó níṣe pẹ̀lú pé boya eeyàn ń ṣe ǹkan lórí kọ̀m̀pútà tí ósi jẹ́ pe boya pe ení ìṣòro boya ara wọn panels, issue, nǹkan kan bá hun, bá hun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Màá máa tún ṣe lọ́pọ̀ ìgbà. Ài moye ìgbà ní àwọn tí a jọ wà ní ìdí iṣẹ́ kan náà tí wọ́n máa ń bá mi lórí àwọn nǹkan yẹn pé nǹkan báyìí, nǹkan báyìí ń ṣẹlẹ̀ pẹ̀lú, ah, kọ̀m̀pútà wọn pé kí ni àwọn lè ṣe sí i tí màá ṣe ṣe kíni, tí màá bá wọn, tí màá sọ ohun tí wọ́n lè ṣe sí i tí màá sì bá wọn ṣe. Ah, tan baa ń sọ̀rọ̀ ń pa máa tún nǹkan ṣe, mò nífẹ̀ẹ́ rẹ̀. Ṣùgbọ́n tía abá ní ká máa wo ibi tí aye n lọ ní ìsìn àwọn èèyàn o ni ṣe bá máa tún nǹkan ṣe mọ́ nítorí pé, ah, ojú ti là. A ti tún nǹkan ṣe ní ìsìn ṣíṣe. Àfi, àyàfi tó ba jé àwọn nǹkan ńlá ńlá ńlá bí àwọn, ah, maṣíìnì nlá nínú àwọn ilé iṣẹ́ nlá nlá, àwọn nǹkan báyìí. Ṣùgbọ́n mi ò nílò àwọn ẹ̀bùn yìí. Nǹkan tí mo tun máa tún máa ń bá àwọn èèyàn ṣe nínú ní àwọn tó máa ń bá ra silindá, tó máa ń ra gáàsì tí a máa ń fílì. Ah, ó ní nǹkan kan níbi, ah, ó ní nǹkan tí wọ́n máa ń pè níbi gáàsì yìí to fi máa-- tí ó máa ń jóná gangan níbi gáàsì yẹn ni kí a máa so pa, ah, burner. Burner yìí ló máa ń lilò títú ṣe ní ìgbà mìíràn. Ó ṣe wípé ìgbà mìíràn to je pé ìdọ̀tí tí kó sínú èyí tó máa ń wà ní orí rẹ̀ to jẹ̀ pé eeyan a se bá wọn gbọn, gbọn, gbọn, gbọn, gbọn, gbọn, gbọn títi yóò máa yọ gbogbi àwọn dọ̀tí ó ń jáde, yiò lè bá mọn jọ dáadáa. Ìgbà mìíràn sì máa to je pé e máa gbọn báyìí tí ẹn ó gbọn dáadáadáadá dá tí pé kò ní iná tó máa tẹ́fe maa fi dá ná kò ni jó. Nǹkan tó máa ń fà yen ni wípé inú kékeré tó wà níbi tí wọ́n ti ń fà ina jáde tó sì ń fà tẹ́gùn jáde níbi, ah, ibi tí a máa ń pè ní control. Tí ó bá ti di, ah, màá máa bá wọn tún un ṣe, tí màá bá wọn tú, tí màá bá wọn ṣe dáadáa. Ah, ìdí tí o ma n jẹ kí wọ́n máa ṣe lé nígbà náà ó dàbí pé owó kéré náà máa ń gba bí i àpò kan àbí bí i múrí márùn-ún nígbà tí wọ́n fi ń fílì gáàsì yẹn. Òó náà ni wípé púpọ̀ nínú àwọn tó máa ń fílì gáàsì ò mọ àwọn nǹkan báyìí ṣe. Èyí sì máa ń jẹ́ kí àwọn oníbàárà kí wọ́n yá lọ sí ọ̀dọ̀ ẹni tí o je pé o mọ àwọn nǹkan báyìí ṣe tó kọ́ àwọn nǹkan báyìí mọ iṣẹ́ tó ń ṣe. Ah, mo sì rántí ìgbà náà pé mi náà fi nǹkan yìí mo fi jẹ lọ paapa ju lọ nígbà tí wàhálà ìyà tí ó bá mi ṣe, ah, ifigagbaga nínú tìta gáàsì nígbà náà. Ìyà náà ò jẹ́ nǹkan tó jẹ́ pé ó lẹ́mi ní àdúgbò yen dáadáa tó sì jẹ́ pé ó ń ta omi. Àdúgbò náà sì ni omi wọn bẹ́ gidi gidigan. Àwọn kan a máa tí júu pé kí wọ́n lè bá máa rí omi pọn lọ́dọ̀ ìyà náà, wọn máa bá fi gáàsì ń bẹ́. Ṣùgbọ́n nígbà tí wọ́n rí pé mi náà tún gáàsì ṣe, àwọn mìíràn mọ̀ be moma n tu cylinder ṣe, àwọn mìíràn náà máa wá sọ́dọ̀ mi láti wá ṣe kíni, láti wá bá mi, láti wá jẹ kí n ba àwọn tún àwọn nǹkan yìí ṣe. Yóò lè bá a máa dúró gẹ́gẹ́ bí nǹkan tí èmi náà ń ṣe fún wọn to je pé wọn ní lè rí níbò mi. Ìdí nìyii tó fi je pé dònì, dònì àwọn èèyàn sì máa wa sí emi ní àdúgbò náà dáadáa tó sì jẹ́ pé, ah, ifigagbaga emi àti ìyà náà ní àdúgbò náà ó jẹ́ ohun tí àwọn èèyàn máa ń rán tí dáadáa. Ó sì jẹ́ ohun tó jẹ́ pé ó ní agbára díẹ̀ ní ọdún náà lóun. Ó sì jẹ́ wípé dí òní, ah, ó jẹ́ mo sì máa ń rán tí dáadáa. Ó sì jẹ́ pé nǹkan tí àwọn èèyàn fi máa ń rán tí mi dáadáa níbẹ̀ dáadáa tó sì jẹ́ pé, ah, mo máa ń-- ó jẹ́ nǹkan tó je ṣe àfààní fún mi tí mo fi máa ń tà dáadáa ju ìyà náà lọ ní ọdún náà lóun. Tó sì jẹ́ pé ó jẹ́ nǹkan tí ẹ pé ìyà náà kò fi bẹ́ẹ̀ lè sọ pàtó idi, tó fà tó jẹ́ pé, ah, òun ò fi rí mi bò mọ́lẹ̀ nítorí pé ó nígbàgbọ́ pé, ah, òun ń sá ju mi ní àdúgbò tipẹ́tipẹ́, ah, landlord lòun. Ó yẹ kí òun lè lẹ́nu ju mi lọ ní àdúgbò náà. Ṣùgbọ́n tóun ti bí a ti ń sọ yìí, ìyà náà sì wà ní àdúgbò náà koto di pe mo padà kuró n bẹ́ẹ̀ ò. Ṣùgbọ́n mo fi, mo fi kíni un náà mo fi rọ nítorí pé mo máa ń tà ju lọ dáadáa. Mo máa ń tà ju lọ dáadáa. Ah, bó ti rí nú, tí o bá jẹ́ wípé ní ibi tí ẹ̀eyan bá tún, ibi tí, ah, mo, èyí tí mo fi kó wọn jẹ́ nígbà náà ni pé mo máa ń tún burner ṣe, mo sì máa ń bá àwọn èèyàn ṣe silindá náà dáadáa. Ó ni mo fi lọ. Ó tún wá ní nǹkan náà tí mo tún máa ń ṣe, eh, fún àpẹẹrẹ tí àwọn ẹ̀eyan bá ní ìnáwó, bóyá wọ́n ń ṣe ìnáwó wọ́n máa lọ yá, eh, silindá, wọ́n fiili gáàsì sínú rẹ̀, wọ́n fi ṣe ìnáwó. Ni kéte tan bá parí ìnáwó yẹn, tí silindá bá kú nínú ẹ̀ bóyá ó pò, ó ń tóbi three, four, five kg. Ó ní nǹkan tí mo tún máa ń ṣe sí i tí a máa ń dàbí ọgbọ́n tá bá wọ́n rọ iye gáàsì tó wà nínú èyí tí wọ́n lọ yá yẹn a bá wọn lọ̀ padà sínú èyí tí wọ́n ń lò ń lé. Yóò kò fi nílé, kò fi nílé lọ nítorí pé àpò kan náà ni mo máa ń gbà fún eleyii nígbà náà. Àpò kan fún 1kg. Fún idi eeyi mo mon bi a tin tu nkan se mosi mon bi a tin tu àwọn nkan mìíràn se.

Mi ò lè rántí ìgbà tí mo ṣe ìpè fídíò kéyìn. Ó ti pẹ́ gan tí mo ti ṣe ìpè fídíò tí mo ti ṣe kéyìn. À, mi ò fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí i. Ṣùgbọ́n, a-tá bá ní ká wo ná, ó dáa, mo tiè rántí ìgbà tí mo ṣe ìpè fídíò kányìn. Ó dà, ò dá wípé ọdún méjì sẹ́yìn náà ni, ọdún méjì sẹ́yìn ni mo ṣe é. Ṣùgbọ́n lẹ́yìn ọdún, ní ìgbà tí mo ṣẹ́ lẹ́yìn ọdún méjì yẹn, ge, kí n tún tó le rántí pé ìgbà tí mo tún ṣe kányìn, ó tún ti pẹ́. Ìdí ni pé mi ò fi bẹ́ẹ̀, mi ò fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí i. Àlakọ̀ọ̀kó elẹ́ẹ̀kejì tún wá ni mi ò, mi ò, bóyá tó jú pé, fu-- ehn, fóònù tí mò ń lò, à, quality fídíò, fídíò rẹ̀ kò fi bẹ́ẹ̀ dá. Àti pé b'èèyàn bá ṣe rí lójú ayé, à, t'èèyàn bá ṣe rí lójú ayé, bí èèyàn ṣe máa n rí nínú fídíò, ó máa n yàtọ̀. Ẹ̀yàn kì í, ẹ̀yàn kì í dá nínú fídíò tó bí èèyàn bá ṣe, bí èèyàn ṣe dá tó lójú ayé. Èyí máa ń mú mi láti kórìíra rẹ̀ gidigidi gan. Èyí, ìpè fídíò wo náà ni. Àti pé bóyá tí mo bá pààrọ̀ fóònù mi, bóyá ó tún máa, ó tún máa da sí i. À, torí ìpè, ìpè fídíò lòótọ́, ó máa ń, ó máa ń jẹ́ kí ìrẹ́pọ̀ tó dáa kó wáyé láàárín bóyá ọ̀rẹ́ àtọ́rèé le jó ń pera wọn ní àbí ẹbí àbí ará. À, ní ọdún kan wà tó jé wípé mo rántí pé a máa n sábà máa ń ṣe dáadáa nígbà náà torí nínú ẹbí wa a ní group nínú WhatsApp tó jẹ́ pé a máa ṣe ìpè fídíò lẹ́ẹ̀kọ̀ọ̀kan bóyá bí ẹẹ̀kan lóṣù. Nígbàkúùgbà tí a bá ṣe é, kòdá a lè sọ̀rọ̀ fún bí i wákàtí mẹ́rin, wákàtí márùn-ún. Ìgbà tí ó bá tó ń di wípé, à, data àwọn èèyàn tán, òn ní a ṣẹ̀ṣẹ̀ pa. Mo fẹ́ràn rẹ̀ ní àwọn ìdí-- fún àwọn ìdí kọ̀ọ̀kan, ṣùgbọ́ máa ń, mó máa ń tijú nínú fídíò call. Fún ìdí èyí, mi ò fi bẹ́ẹ̀ like, mi ò fi bẹ́ẹ̀ gbátí ẹ. Nínú gbogbo iye, iye ìpè tí mo ti ṣe, pàápàá julọ nínú WhatsApp lórí fóònù mi, tá bá ní ká wo videos call tó wà ń'bẹ́ẹ̀, ká, tá bá mú one thousand, tá bá mú ẹgbẹ̀rún kan jáde, à, fídíò call, bí i, ehn, ìpè fídíò tí a máa rí bẹ́ẹ̀ lòjù kò lè ju ẹ̀yọ̀kan lọ tàbí kó má sì nkankan n'bẹ́ẹ̀ rárárárá. Ẹ̀, eléyì ni láti jẹ́ kó, ká mọ̀ pé mo, mi ò fi bẹ́ẹ̀ un ṣe ìpè fídíò dáadáa. À, mo sì, kò sì ṣẹ́ pé bóyá pé mi ò mọ ìwúlò rẹ̀, mo mọ àńfààni mò dé, mo sì mọ ìwúlò rẹ̀ ṣùgbọ́n ó máa ń rọ mí lójú láti ṣe. Ìgbà tí mo lè sọ pé bóyá mo ṣe, tí mo ṣe kányìn náà ni ìgbà tí èmi àti, à, ọmọbìnrin i sọ̀rọ̀ tí, à, ó jẹ́ ọ̀rẹ́ mi nígbà náà lọ́hùn. À, a máa ń sọ̀rọ̀ dáadáa. Fún ìdí èyí, o, a ti ṣe fídíò call dáadáa rí. À, a ti ṣe ìpè fídíò dáadáa rí tojé pé ó máa pè mí, èmi náà á pè é, màá wo àyíká rẹ̀. Ṣùgbọ́n iye ohun tó ti máa ń sábà ń ti mí lójú nípa àti ṣe fídíò, ehn, ìpè fídíò náà ni pé mi ò, àyíká ibi tí mo wà ò fi bẹ́ẹ̀ rẹwà tó. Èyí jẹ́ ohun tó jẹ́ pé mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn láti jẹ́ kí àwọn èèyàn máa mọ̀ pé, bóyá ibì tí mò ń gbé bó ṣe rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. À, fún ìdí èyí mo, mi ò fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí ìpè fídíò. Ṣùgbọ́n ó wù mí láti máa padà ṣe é ní ọjọ́ iwájú. Pàápàá julọ nísìnyí tí mo ti n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní òkè òkun. À, ṣùgbọ́n èèyàn ò ní fẹ́ kọ́ńjẹ́ kí èèyàn mọ pé ibi tí èèyàn wà náà ò fi bẹ́ẹ̀ dá. Ṣùgbọ́n tí èèyàn bá ní èèyàn ní òkè òkun, ohun tó ti dáa jù náàni láti ṣe ìpè fídíò pẹ̀lú wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Nítorí èèyàn kò sí, bóyá nísìnyí bí mo ṣe ní àwọn èèyàn ní ilẹ̀ náà, bí àwọn ẹgbón mi tó wà nílẹ̀ tí n bá fẹ́ lọ kí wọn, mo kan lè wáàyé ní ọjọ́ kan kí n lọ kí wọn, kí n lọ rí wọn, ká jọ sọ̀rọ̀, ká jọ s-tomi fọ̀rọ̀ jomi tọrọ̀ òrọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n àwọn èèyàn tí a ní, tí a ní lókè òkun kò sí, táa kò sí bá ṣe fé se'yẹn, kò sí bá se fẹ́ rí wọn. Àfi tí wọ́n bá rí ààyè fún ara wọn tí wọ́n bá wá kí wa ní ìlú tí a wà. Ṣùgbọ́n fún ọ̀nà kan gbòógì tí a tì lè máa ríra láti sọ̀rọ̀ náà ni, à, ìpè lórí, lórí ìpè, ehn, fídíò tó sì jẹ́ wípé ó súńmọ́, óun nà ní, ní, ní ohun tó súnmọ́ pé èèyàn ríra èèyàn jù. Ìpè fídíò náà ló súnmọ́ pé èèyàn ń ríra èèyàn jù. À, fún ìdí èyí mo sì ní àwọn èèyàn lọ́lọ̀kan ọ̀jọ̀ọ̀kan ní òkè òkun tó jẹ́ pé, à, ó yẹ kí n sì máa ṣe báyìí pẹ̀lú. Ṣùgbọ́n púpò n'nú wọn náà kú máa tún máa n rò wípé bóyá olúwarẹ̀ tún gbéra ga sí wọn nígbà mí. Látàrí wípé, ah, ehn, àwọn ná ti wà ní òkè òkun, àwọn lọ̀kàn wọ́n ti balẹ̀ díẹ̀. Àwọn, àwa ló yẹ́ ká máa sáré pé a fẹ́ bá wọn sọ̀rọ̀ díẹ̀diẹ̀ díẹ̀ ṣùgbọ́n, àì kí ń sáré rẹ̀ nígbà mí ó máa ń jẹ́ kó rí bákan bákan lára wọn pé bóyá èèyàn n ṣe ìgbéraga sí wọn àbí nǹkan mí wá ń bẹ́ẹ̀. Ṣùgbọ́n láìpẹ́ láìjìnà mo ní ìgbàgbọ́ pé màá padà máa ṣe ìpè fídíò dáadáa. À, torí ó dá kí èèyàn máa ṣe é. Ó sì tún, ó sì tún máa ń jẹ́ kí ìrẹ́pọ̀ wà láàárín èèyàn àti bóyá ọ̀rẹ́ èèyàn ni àbí ọ̀rẹ́ ọ̀rẹ́ èèyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí ó dá, mogbà pó dáa ṣùgbọ́n èmi ní mi kí sábà ṣe é látàrí pé mi ò fẹ́ràn bí camera fóònù mi ṣe rí àti pé ibi tí mo wà mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn bí ibẹ̀ ṣe rí dáadáa kán máa ma wọ̀ ibi tí èèyàn n gbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. À, ṣùgbọ́n láìpẹ́ láìjìnà, màa ma sé.

HP kọ̀mpútà ni mo ní, ìyẹn laptop, kò kí ń ṣe desktop laptop. Ah mo ti rà á ní ìsìn ọtin lọ bí ọdún méjì. Lóòótọ́ lóòótọ́, ah Dell ni kọ̀mpútà tó wù mí ṣùgbọ́n ríra HP náà ò burúkú jú. Nígbà. Mo rántí pé nígbà tí mo máa rà á, eh mo fẹ́ ra Dell nígbà náà. Lóòótọ́ mi ò tí ì ní oríṣiríṣi. Ah mi tí ì ní ìrírí kan kan lórí ríra eh kọ̀mpútà ṣùgbọ́n mo kàn nígbàgbo pé èyí tí mo rà yìí na ò fi bẹ́ẹ̀ burúkú jú torí ó ni ẹ̀gbọ́n mi lò nígbà tí ó ná ra tọdọ̀ọ́ ti ẹ. Ah in tí n mo fi padà, tí mi ò fi, tí mo fi padà, tí mi ò fi padà ká ba mọ̀ pé mo ra HP yìí ni wípé ó jẹ́ kọ̀mpútà kan tí o se pé ẹ̀mí rẹ́, ẹ̀mí rẹ́ yìí kì í sì tètè bàjẹ́ kò dàbí HP tó máa ń bàjẹ́ lóòrèkóòrè. Lílo kọ̀mpútà yìí ní láti bí ọdún tí mo ti ń lò ó ní ìsìn yìí, ó ti mio, ẹ kan pére ni mo tún ǹkan ṣe lára rẹ̀ rí tí ó sì je pé mo sì ń gbádùn rẹ̀ dì sín. Tó bá ṣe pé Dell ni, oríṣiríṣi nǹkan ni màá ti ṣe lára rẹ̀. Ṣùgbọ́n eléyìí ti ń serve mi, ó tì ń ṣiṣẹ́ fún mi láti bí ah ọ̀pọ̀ ọjọ́ sẹ́yínṣẹ́yìn tó sì je pé ó wúlò dáadáa. Lóòótọ́ kò yára tó Dell, kò sì rún. Sábà kò sì lé ṣe gbogbo àwọn nǹkan tí Dell ń ṣe ṣùgbọ́n nípa pé ah ó jẹ́ kọ̀mpútà tí kì í fún èèyàn ní ì, kò kí ń sábà yọnu, àìmọye ìgbà ló ti jábọ́, àìmọye ìgbà ní oríṣiríṣi nǹkan tí ṣe tí ómi tí dà sí, dà nǹkan sí àwọn bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ní ṣe ló ń tá pọ́npon tó sì ń ṣiṣẹ́ fún mi dáadáa títí di òní. Eléyìí jẹ́ kí mo fẹ́ràn rẹ̀ gidigidi gan-an tí mo sì gbé sórí pé ah kọ̀mpútà mi dáadáa ni. Ah ṣùgbọ́n ohun tí ó padà. Eh nto tun jẹ́ kó tún yà mí lẹ́nu lórí bó ṣe siṣe fún mi tòyì ni pé ah ó tun wáa jẹ́ pé àtọ̀wọ́ dọ̀wo ni kò ṣe pé tuntun tuntun ni mo rà. Lóòtọ́ lọ́oto tí n bàá fẹ́ tún kọ̀mpútà rà ní ìsìn, ah owó tuntun ni mò ń wá. Mo máa rí pé mo rà tuntun torí tuntun náà ni ó ti dà ju láti máa lò. Ah tokunbọ̀ náà dà tọ jẹ́ ǹti àwọn ará òkè òkun ti lò kù. Ohun náà dà ṣùgbọ́n kò dà tó tuntun tuntun ló ti dà ju. Ah fún ìdí èyí, màá padà ra tuntun. Ṣùgbọ́n ah mo ti ṣe iwádìí dáadáa rí lórí àwọn kọ̀mpútà torí n tó mu mi rà eleyi ngbà náà ni pé iye tí mo ní lọ́wọ́ ni mo fẹ́ fi rà kò ṣe pé mo ní owó tó pọ̀ lọ mọ́ wàfẹ́ wo eléyìí tó wù mí rá. Tí n baa. Tí e bá bèrè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́de òní ń sin pé irú kọ̀mpútà wo ni ó wù wọ́n lò, tó sì wù wọ́n rà tí wọ́n bá fẹ́ rà, ọ̀pọ̀lọpọ̀ ní o maa darúkọ Mac, Apple àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n Mac yìí mio mio ti e gba ti e ra rà. Ìdí ni wípé eh kò fi ára jo àwọn elé yìí. Ìn tí àwọn elé yìí bá ń lò ó, oun o kí ń lò. A lè send nǹkan sí orí ẹ pẹ̀lú irọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ìn tí mo fi fẹ́ràn Dell àti eh HP ni pé wọ́n rọrùn láti lò. Eẹyan lè connect wọn ma fọ́ọ̀nù fi ṣe oríṣiríṣi nǹkan tí eeyan bá fẹ́ ṣe ní ọ̀pọ̀ ìgbà tí ó kò fẹ́ dàbí à ti tí Mac. Mac náà dà lápa ọ́dọ̀ ti ẹ náà ṣùgbọ́n mo sì, èmi sì fẹ́ràn HP àti Dell jù lọ. Ṣùgbọ́n ní gbogbo won patápata, Dell ni mo fẹ́ràn jù torí bó ṣe smooth, ti iṣe rẹ̀ sì yára. Mo sì ń gbèrò pé eh pẹ̀lú ìrànwọ́ lọ́wọ́ ọ̀loun, mò ń padà, màá padà ra Dell náà láìpẹ́ láìjì náà. Ah irú kọ̀mpútà tí mo ní, òun náà ni ah HP tí mo ti sì ń lò láti bí ọdún bí méjì sẹ́yìn sẹ́yìn bai. Ṣùgbọ́n tí n bàá fẹ́ ra ìmí, o mo n tó wù mí jù ni ko jẹ́ pé Dell ni màá rà. Ah torí pé Dell yára dáadáa, ó sì, ó sì rẹwà, iṣẹ́ rẹ̀ dùn, ó fi, ó fi ṣe oríṣiríṣi iṣẹ́. Ah ntó sì dùn nípa rẹ̀ náà ni torí kò lẹ́mi tó HP. HP ni ó fẹ́ lẹ́mi jù nínú gbogbo àwọn kọ̀mpútà káàkiri káàkiri káàkiri àgbànlá ayé. Ìdí tó ń ṣ fi torí gbogbo àwọn kọ̀mpútà náà ni wọ́n ní idi kọ̀ọ̀kan tí àwọn èèyàn fì máa ń rà wọ́n. Fún ìdí èyí, púpọ̀ nínú àwọn èèyàn tí wọ́n bá ra HP, ìdí pàtó tí wọ́n fi rà náà ni pé ó jẹ́ ah kọ̀mpútà kan tí ó ní agbára to jẹ́ pé kí teté bàjẹ́ bọ́rọ̀, ó lágidi, ó stubborn. Ṣùgbọ́n ta bá ri ẹni kan tó bá ra Dell, púpọ̀ nínú àwọn èèyàn tó bá ra Dell máa rà Dell nítorí pé ó rẹwà ó sì yára, iṣẹ́ rẹ̀ dùn, ó yára láti ṣe iṣẹ́ dáadáadáadáadáà. Ìdí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ní Dell ni. Ìdí tí àwọn ko kan na sì fi ní HP ni pé ó jẹ́ kọ̀mpútà tó lágidi. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí eléyìí tí mò ń lò náà ni HP tí mo sì ń wò pé láìpẹ́ láìjì náà mo sì máa padà rí owó tí màá fi ra Dell náà tí màá lè máa lò pọ̀ mọ́ ràwọn. Ah tí. Tí tó bá ti mu mi fi ra Dell náà ni pé mo gbọ́ kuró ladugbó tí mo wàyí ki iná kò tún dà si ju tí tẹ́le tẹ́lẹ̀ lọ. Ah fún ìdí èyí, irú kọ̀mpútà tí mò ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí, òun náà ni Dell kọ̀mpútà. Ah irú kọ̀mpútà tí mò ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí náà ni HP kọ̀mpútà.